Kọ̀mpútà, irú kọ̀mpútà tí mo ní, kọ̀mpútà tí mo ní ọ̀hun nà ní HP. Òun ni mo ń lò torí HP jẹ́ kọ̀mpútà kan tí ó dára gidi gan. Tí a sì máa ń fi ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára. Óní network tó dára osí nì ọ̀nà tí a ń gbà láti fi lò kó bá lè shishe dára dára. Ó ní RAM àti mémòrì tí a mọ̀ sí ohun kan tí a mọ̀ ọ́n pé ìkànpámọ́ sí, àti ohun tí wọ́n mọ̀ sí iṣẹ́ dáradára. Kọ̀mpútà HP jẹ́ kọ̀mpútà kan tí mo nífẹ̀ẹ́ sí yàtọ̀ sí àwọn kọ̀mpútà mìíràn. Mo sì máa ń tọ́jú rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fún mi ní òde ọ̀fẹ́.

Mo máa ń ṣe ìtọ́jú ara mi dáradára torí ìtọ́jú ara ó jẹ́ ǹkan tí èèyàn o gbọdọ̀ fi ọwọ́ yẹperẹ mú. Ó jẹ́ ǹkan gbòógì tí èèyàn gbọdọ̀ ní mọ̀ ọ́n bó ṣe ń tọ́jú ara rẹ̀. Mo máa ń tọ́jú ara mi nípasẹ̀ wífo ara mi dáààmọ́ sí wẹ́wẹ̀ àti wífo ẹnu mi ní ọ̀rẹ́kọ̀ọ̀rẹ́ àti fífi ohun ìpara gidi láti máa para nígbà tí mo bá wẹ tán. Mo máa ń wẹ ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́, mo sì máa fọ ẹnu ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́ náà. Ara ti tọ́jú ó dára lọ́pọ̀lọpọ̀.

Òhun kàn tí mo máa ń ṣe nígbà tí mo bá sinmi ni pé yálà kí n ka ìwé mi tàbí kí n máa sùn. Tí mo bá tí mi ò bá sùn, màá bẹ́rẹ̀ẹ́ síni ìka ìwé tàbí kí n máa ka ọ́ro olọ́rùn tàbí kí n máa jìròrò lòrí bí ìgbésí ayé mi máa ṣe tẹ̀síwájú ṣi. Òhun kàn tó dára ní fún èèyàn láti máa ṣe nígbà tí ó bá nílò ìsinmi ni pé kó fi àwárí ara rẹ̀, kó sì ka ohun tó yẹ kó kà láti jẹ́kí ìmọ̀ àtọ̀kùn orí mọ́ fún. Tí ó bá sì jẹ́ pé ó fẹ́ sinmi díẹ̀, kó sùn, kó fi ẹ̀gbẹ́ lẹ́lẹ́, kó sì jí, kó sì fún ara rẹ̀ ní okun. Àwọn nǹkan yìí ni mo máa ń ṣe nígbà tí mo bá n sinmi lọ́wọ́.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ nípasẹ̀ ọkàn, nípasẹ̀ ọkàn àti láì sáré nípasẹ̀ iṣẹ́ tí mo gbà. Mo nífẹ̀ẹ́ iṣẹ́ tí mò ń ṣe gidigidi gan, torí ẹni kò fi ń jẹ́ ohun kan bí ìbò gátà fún mi láti lè kojú àwọn iṣẹ́ mi àti láti lè ṣe iṣẹ́ mi bó ṣe yẹ àti bó ṣe to. Mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi gan lọ́pọ̀lọpọ̀ tí mò ṣe máa ń fún ra mi ní, kó ra mi ní ìjánu láti lè ṣe iṣẹ́ tó tọ́. Àwọn ìṣòro yò wù tí mo bá kojú ní ibi iṣẹ́, mo máa rí gẹ́gẹ́ bí ọ̀nà láti fi mọ̀ síi àti láti fi gbòòrò sí inú ẹ̀kọ́. Ọ̀nà tí mo ń gbà láti kojú tójú kọ iṣẹ́ tó àwọn n kan nínú ibi iṣẹ́ mi ni.

Nígbà wo ni mo máa ń fọ aṣọ mi? Mo máa ń fọ aṣọ mi ní ìgbà tí ó bá ti dọ̀tí. Ó lè jẹ́ àrín ọ̀sẹ̀, ó sì lè jẹ́ ìparí ọ̀sẹ̀. Nígbà tí mo bá lo aṣọ mi tí mo bá ti lò ó dọ̀tí torí ìmọ́tótó ni ó ṣẹ́gun ààrun. Tí ó bá ti dọ̀tí yálà ijọ́ Monday yálà ijọ́ Tuesday tàbí ijọ́ Wednesday tí a mọ̀ sí ijo àlaùfáà, tàbí ijọ́ àlàmísì, àbí ijọ́ Jimọ́, àbí ijọ́ Saturday tàbí ijọ́ ìsinmi. Àwọn ijọ́ yìí ni mo máa ń fi àye si lẹ̀ láti fọ àwọn aṣọ mi. Pá pà julo lọ, igba tí mo máa ń fi àìye silẹ̀ láti fọ aṣọ, òun náà ni ijọ́ ìsinmi. Kí n tó ti n bá ti dé láti ilé ìjọsìn, ijọ́ ìsinmi ni mo maa torí ijọ́ yẹn ni ijọ́ tí mo máa ń rí ààyè láti lè ṣe àwọn iṣẹ́ mìíràn.

Gbólóhùn jẹ́ ǹkan tí a gbọdọ̀ kọ́ bí wọ́n ṣe máa ń fọ̀hùn. Agbọ́dọ̀ gbọ́ bọ́ ṣe máa ń, agbọ́dọ̀ kọ́ bí wọ́n ṣele dá yàn lóun àbí kí wan ṣele fọ̀hùn fọ̀hùn sí ọ̀rọ̀. Gbólóhùn ọ̀rọ̀ jẹ́ ǹkan tí ènìyàn gbọdọ̀ mọ̀ torí ibẹ̀ ni ọgbọ́n àti ibẹ̀ ni àṣírí wà. Torí ẹ̀ nípa ti ìwé yìí, èèyàn gbọdọ̀ mọ̀ bí ènìyàn ṣe ń fọ̀hùn. Mo jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí mo máa ń kọ́ ẹ̀kọ́, bá ṣe lè sọ̀rọ̀ sí ọmọlàkejì àti bá ṣe lè dáhùn béèrè. Nítorí èyí mo mọ̀ bí àti ń fọ̀hùn dáaradáara àti ní gidigan.

Ibo ni mò ń ra ǹkan? Mò máa ń ra ǹkan níbi tí ó pọ̀, ṣùgbọ́n ibi tí mo ti máa ń ra ǹkan mìju, òun náà ni ọjà. Bápa ju lọ, tí mo bá fẹ́ ra ohun ìsebẹ̀ àbí ohun òun jíjẹ, mo máa lọ sí ọjà mi láti lọ ra ohun tí mo fẹ́ jẹ. Òòtọ́, tí mo bá sì fẹ́ ra ohun tí à ń jẹ bí àwọn ǹkan ohun èlò inú ilé bíi, bíi provision, màá lọ sí inú store ti àbí supermarket tàbí bí mo bá tí ń ta ohun tí mo fẹ́ rà ní, ní àwọ̀ tó mi. Pápa ju lọ, mo nífẹ̀ẹ́ láti máa lọ sí supermarket láti lọ ra àwọn ǹkan kéékèèké àti àwọn ǹkan mìíràn torí supermarket oríṣìíríṣìí ọjà ló wà níbẹ̀, oríṣìíríṣìí ẹ̀yà àti oríṣìíríṣìí ọjà ni a máa rí ní ẹ̀dínwó.

Ṣé o ti lọ sí àgọ́ rí? À, mi ò lọ sí àgọ́ rí o, ṣùgbọ́n mò ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àgọ́. Ẹni tí ó bá ní, tó bá kú díẹ̀ káà tó, tí làákàyè bá kú díẹ̀ káà tó, irú wọn bẹ́ẹ̀ ni wọ́n máa ń mú lọ sí àgọ́ láti lọ fún wọn ní ẹ̀kọ́ tó péye. Ṣùgbọ́n èmi mo jẹ́ gẹ́gẹ́ bí ẹni kan tí mo dá pé, tí Ọlọ́un si dá mi dára, mi ò ní ọrẹ ọ̀fẹ́ láti lọ sí àgọ́ láti lọ ṣe ìwádìí tàbí láti lọ wo àwọn ènìyàn tó wà níbẹ̀. Sùgbọ́n mo máa ń gbọ́ nípaṣẹ àwọn tó ti ní ìrírí tàbí àwọn tó bá ti lọ síbẹ̀ fún ìhìnrere tàbí ohun kan mìíràn nípa àgọ́ àti bí i tán ń ṣe níbẹ̀.

Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, torí oúnjẹ ni ọba gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí sọ. Ní ilẹ̀ káàro òojìre, mo ní ìwà tó dára bá ṣe ń fi, bá ṣe ń gbé oúnjẹ sórí tábìlì, tàbí bá ṣe ń gbé omi sórí tábìlì, bá ṣe ń gbé ṣíbí, tàbí bá ṣe ń gbé omi lọ sẹ́nu. Gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ni ó dára láti mọ̀, láti máa kọ́ tí mo si ṣe wádìí lórí bí a ṣe ń jẹun. Torí bí a ṣe ń jẹun, ó ní ipa nínú ohun ìṣẹ̀dá ẹ̀dá. Bí a ṣe ń jẹun lóríṣiríṣi, ó ní bí ó ṣe máa n ṣe nínú ara àti gbogbo àwọn ènìyàn t'eeyan ba n tó bá rí eeyàn t'eeyan bá n jẹun. Nítorí èyí, mo mọ bí a ṣe ń jẹun dáradára. Mo ní ẹ̀kọ́ lórí bí a ṣe ń jẹun lórí tábìlì tàbí àbú pẹ́lu àwọn ènìyàn ńlá. Mo ní ẹ̀kọ́ bí a ṣe ń jẹun.

Báwo ni mo ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́? Bí mo ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́ ni pé mi kì í mọ̀ pé ìṣòro ni. Mo máa ń fojú wò gẹ́gẹ́ bí iṣẹ́ tó yẹ kí n ṣe, tó sì yẹ kí n dáhùn sí, torí iṣẹ́ mi jẹ́ iṣẹ́ kan tí mo nífẹ̀ẹ́ sí, tí mi ò sì ń rí gbogbo ìṣòro kankan nínú rẹ̀. Bí mo ṣe máa ń dojú kọ àwọn ìṣòro níbi iṣẹ́ ni yé pé mo máa fi ààyè sílẹ̀ láti mọ ibi tí ìṣòro yẹn ti wá àti láti ṣe àwárí rẹ̀. Tí mo bá ti ṣàwárí rẹ̀ tán, màá sì ṣàwárí bí mo ṣe lè dojú kọ ìṣòro náà láti lè mú kúrò níbí bẹ̀ àti láti lè jẹ́ kí iṣẹ́ mi kó dára jù tí tẹ́lẹ̀ lọ torí inú ìdojúkọ ìṣòro. Bẹ́ẹ̀ ni, ibẹ̀ ni iṣẹ́ gidi tí màá ń jàdẹ̀ sí ìmọ̀, tí mo ṣe máa ń gun orí ìmọ̀ lọ. Nítorí èyí, mo nífẹ̀ẹ́, mo sì máa ń fúnra ì mi, mo sì máa ń gunra ì mi ní ìjánu láti lè dojú kọ ìṣòro kankan bí ó ṣe jẹ́ níbi iṣẹ́ mi.

Mo ti dúró, ṣé o ti dúró nílò ẹ̀rọ ibanisọrọ, ẹ̀rọ ayárabíàṣá ní ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ ni, mo ti dúró, mo ti dúró nílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan sí méje kó dà fún ọ̀sẹ̀ kan rí nípa iṣẹ́ iná tí kò sí, àti fi ohun kan tí mi ò nílò láti lò. Torí ìgbà yẹn, mo, mo lọ sí ibi kan, mo fi ẹ̀rọ ayárabíàṣá mi sílé, mo sì gba ìrìnàjò, mo sì mú ìrìnàjò mi pọ̀n ní ọ̀kúnkódùn. Mo ló ṣe iṣẹ́, ẹ̀rọ ayárabíàṣá mi sì wà nílé tí mo ń patì. Níwọ̀n odin di ọ̀sẹ̀ kan, mi ò fọwọ́ kan ẹ̀rọ ayárabíàṣá mi. Ìgbà tí mo wá dé, tí mo dé láti ibi tí mo, tí mo rìnrìnàjò lọ, mo sì wá, mo ṣẹ̀ wá fíná sí i, mo ṣẹ̀ wá ń lò gẹ́gẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ sí i.

Ìgbà tí mo máa n ra epo fún ọkọ̀ mi, ìgbà tí mo máa n ra ọkọ-- epo fún ọkọ̀ mi, kò ní ọjọ́ tí mo máa n rà á, torí orílẹ̀-èdè tí a wà yìí, kò oríṣiríṣi ohun tí ǹkan ni ó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà mìíràn tí mo bá ń lọ ibi iṣẹ́ ní òwúrọ̀ tí epo tó kù, tí kò bá lè gbé mi dé ibi iṣẹ́ tàbí kó gbé mi padà, mo máa ya ile epo láti lè ra epo sí ọkọ̀ ìrìnsẹ̀ mi, ọkọ̀ arìnrìn-àjò mi láti lè mú u lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ náà. Kò sí ìgbà pató ìgbà tí mo máa ń ra, mo máa ń ra epo sí ọkọ̀ mi torí ìgbà tí iṣẹ́ bá ti yá tí kò sí, iṣẹ́ bá sì kàn, ní ìgbà yẹn ni mo máa ra epo sí ọkọ̀ mi.

Àwọn àgbà wọn bọ̀, wọ́n ní ẹni tó bá béèrè ọ̀nà kì í ṣíná. Mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, pàápàá julọ̀ tí mo bá ń lọ bi ìrìnàjò tí mo mọ ẹni kankan, tí ibi tí mi ò tí ì dé béèrè, ibi tí mi ò tí ì dèrí. Mo máa dé, mo máa dé bẹ́rẹ́, mo máa tí bá ti dé ibi kan tí kò yẹ mi mọ́, màá béèrè ọ̀nà lọ́wọ́ àwọn, lọ́wọ́ àwọn ènìyàn láti lè mọ ibi tí mò ń lọ. Pàápàá ní gbogbo ìgbà, nígbà tí mo bá ń lọ ibi tí ó yàtọ̀ sí ibi tí mo wù, tàbí ibi tí mi ò dèrí tí mo sì fẹ́ lọ, mo máa béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn káàkiri láti lè mọ ibi tí mò ń lọ.

Kí ni mo máa ń gbọ́, nígbà tí mo bá wà nínú ọkọ̀? Ohun tí mo máa ń gbọ́ láti mo bá wà nínú ọkọ̀ náà ni orin. Ìgbà mìíràn, mo sì máa ń gbọ́ rédíò láti lè mọ ohun tó ń lọ ní orílẹ̀-èdè tàbí ní àyíká mi. Tí kò bá sí ohun tí mo máa gbọ́ gẹ́gẹ́ bí rédíò, tí n ò ṣe ètò tera, mo máa bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin, rap music ẹbí reggae, bí gospel tàbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Pápá jù lọ, orin Tupac ni mo máa ń gbọ́ ju tí mo bá wà nínú ọkọ̀. Ìgbà mì tí ó bá sí ààyè láti gbọ́, tó bá jẹ́ pé èmi nìkan kó mo wà níbẹ̀, mo máa ń ṣí rédíò sílẹ̀ láti lè gbọ́ ìròyìn torí gbogbo ẹ̀yàn ló nílò àti gbọ́ ìròyìn ní ìgbà náà.

Èdè tí mo fẹ́ kọ́ náà ni èdè French tàbí èdè Russia. Nítorí àwọn èdè méjèèjì jẹ́ èdè kan tí àwọn ènìyàn máa ń sọ ní àgbáyé. Pàápàá jù lọ, èdè French o jẹ́ ǹkan tí èdè tí àwọn orílẹ̀èdè ńlá ńlá máa ń sọ. Inu mí ma dùn tí mo bá lè kọ́ èdè yìí láti lè máa sọ̀rọ̀ nígbà tí mo bá ń lọ sí ìrìnàjò lọ sí France tàbí àwọn orílẹ̀èdè tí wọ́n ti ń sọ èdè yìí. Èdè yìí jẹ́ ǹkan tí ó gbajúgbajà bí i èdè Gẹ̀ẹ́sì bí i English. Èdè French ni mo ní ìfẹ́ sí láti lè kọ́.

Àmì ìràwọ̀, ṣe mo mọ àmì ìràwọ̀ mi? Mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi jẹ́ àmì erúpẹ̀ tí a mọ̀ sí Frego. Ó ní àmì ìràwọ̀ mi. Àwọn tí a máa ń ní àmì ìràwọ̀ yìí, a máa ń ní ṣuuru. Bẹ́ẹ̀ sì ni àìkínbínú. Bẹ́ẹ̀ sì ni a máa ń fi ọkàn sìn. Bẹ́ẹ̀ sì ni a máa ń, a máa ń fi ọkàn tán yàn gidigidi gan. Gẹ́gẹ́ bí ìṣòro tí a ní, a sì máa ń fojú fo gbogbo nǹkan dá. A máa ń ní ìfẹ́, bẹ́ẹ̀ ni a máa ń ní oríṣìíríṣìí nǹkan tó dára. Ọmọ ológo ni wá, ai kì í ṣe àṣà dànù láwùjọ ènìyàn. Nítorí Ọlọ́run ló dá wa. Ọlọ́run bú ọmọ wa ló mọ́ wa. Nítorí ìdî éyì, àmì ìràwọ̀ mi ó jẹ́ àmì kan tí mò ń ní fẹ́si gara-gara tó sì máa wú mi.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast dáda dáda. Àwọn, mo máa ń gbọ́ podcast lórí iTunes àbí orí, àwọn bí Audio Max àbí orí àwọn, àwọn platform kọ̀ọ̀kan tí wọ́n ti máa ń ṣe podcast. Tàbí lórí rédíò náà, mo sì máa ń gbọ́ podcast náà ní orí rédíò. Da'bàá gbọ̀, gbọ́n jùlọ orí bí tí mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ podcast, o ní, ọ̀nà ni orí iTunes torí ibẹ̀ gangan ni àwọn podcast wà tí ènìyàn máa gbọ́. Ó jẹ́ pápá jùlọ èyí tó bá jẹ́ tó ń ṣe pẹ̀lú ẹ̀sìn, tó ń ṣe pẹ̀kú pẹ̀lú ẹ̀sìn àti bá ṣe ń gbé ní ayé. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi.

Ohun mí tí mo fẹ́ràn, kíni ohun mi tí mo fẹ́ràn jùlọ? Ohun mi tí mo fẹ́ràn jùlọ, òun náà ni kóòkì. Òun náà ni kóòkì, àwọn minerals ẹlẹ́rìndòdò tí wọ́n máa ń ta. Òun náà, mo fẹ́ràn kóòkì gan lọ́pọ̀lọpọ̀ torí kóòkì jẹ́ ǹkan tí ó ti wà tipẹ́tipẹ́ tí ó sì ní adùn táyọ. Kóòkì jẹ́ ǹkan tí mo fi máa ń ra ẹ̀gbẹ nígbà tí ohun tí ọ̀nàfun bá gbé mi, tàbí tí mo bá nílò láti mú ǹkan ẹlẹ́rìndòdò. Kóòkì jẹ́ ǹkan tí a gbọdọ̀, tí mo lè kí n fi ṣeré nígbà tí mo bá ní owó láti fi ra àti láti fi ni rẹ́ ẹ̀gbẹ́ mi nígbà mìíràn tí ó bá wù mí mọ́. Kóòkì jẹ́ ǹkan tí mo lè mú ní ọ̀sán, àárọ̀ àti alẹ́. Nítorí èyí, mo níì fẹ́ kóòkì gan láti fi rẹ́ n gbẹ́.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo ènìyàn, òun náà ni ọdún tí ó lọ. Nínú oṣù kẹfà tí mo kẹ́yìn lọ wo ènìyàn tí ó bímọ sí ilé rẹ̀. Ẹni yìí jẹ́ ẹnìkan tí mo mọ̀ tí mo sì fẹ́ràn tó sì ní ìwà gidi lọ́wọ́. Òun ìgbà tí mo gbọ́ pé ó bímọ mo sì lọ wo láti lọ ki nílé àti láti lọ fún ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí ní ẹ̀bùn. Ìgbà yẹn ni àti ìgbà yẹn disídísi mi ò tí lọ wo ènìyàn. Sugbọ̀n nínú oṣù kẹfà, mi ò ranti ọjọ́, ṣùgbọ́n nínú oṣù kẹfà oun ni mo lọ láti lọ ki ẹnìkan tí ó bímọ tó jẹ́ bí ọ̀rẹ́ mi.

Ìtàn bó kọ̀mpútà tí èyìnbó mò sí CCTV. Bẹ́ẹ̀ni moní, moní ìtàn bó kọ̀mpútà tí èyínbó mò sí CCTV. Láti lè dábò ara mi torí nítorí àwọn olè ajíní gbé, a lọ kó lo n kígbe tí wọ́n máa ń rìn ká kàkìrì ní òru tàbí ní ojú ojúmọ́ mó. Nígbàtí mi o bá sí nlé, mo máa tan kọ̀mpútà mi sílẹ̀ torí ó ní sọ́là tí ó ń lo láti lè, láti lè ṣààyè wo inú ilé mi láti lè jẹ́ bí security fúnmi tí mo bá jáde. Ní alẹ́ náà mo sì máa tan sílẹ̀ torí láti, láti lè sún gbogbo ẹni tó bá kọjá àti gbogbo ǹkan tó bá kọjá, òun ni ó mọ. Kámẹ́rà tí ó sì máa ri kọ́di rẹ̀ nígbàtí mo bá fẹ́ wo máa sì lọ wo láìsí wàhálà.

Ẹgbẹ́ eré ìdárayá wo mo fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni Barca, torí àtìgbà tí Ronaldo tó ti wà ní ilẹ̀ ní, uh, Team Barca, ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barca, àtìgbà yen ni mo ti fẹ́ràn àti máa wo Barca. Nígbà tí Ronaldo gan kúrò tó tí kò sì ń bẹ́ mọ́, mo sì máa ń wo Barca, bọ́ọ̀lù Barca tó ní àárọ̀ yìí, torí mo nífẹ̀ẹ́ bí wọ́n ṣe máa ń gbá bọ́ọ̀lù, tí wọ́n, bí wọ́n ṣe ṣe máa ń lu àwọn, àwọn akẹgbẹ́ wọn, bí ẹni àlùbàá mi. Team Barca jẹ́, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barca jẹ́ ẹgbẹ́ kan tí, ẹgbẹ́ bọ́ọ̀lù kan tí a gbọdọ̀ fọwọ́ rọ́ sẹ́yìn, tí wọ́n sì là milàká ní orílẹ̀ èdè.

Ṣé mo máa ń fi oun ìdáàbò bò sí ara? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi aṣọ ìdáàbò bò sí ara nígbà tí mo bá fẹ́ sùn. Aṣọ ìdáàbòò ó dára púpọ̀ tí ènìyàn máa lò nígbà tí ó bá ti fẹ́ sùn. Ó máa ń fún èèyàn ní orí ọ̀fẹ́ láti lè, láti lè gun tútù nù nígbà tí òtútù bá mú tàbí tí ohun mìíràn bá fẹ́ ṣẹlẹ̀. Ẹ̀yàn ni, kò ní jẹ́ pé ni ó máa wọ̀ ara èèyàn. Tí èèyàn bá di dá aṣọ búra, ó dára púpọ̀ torí àwọn ẹ̀mí ó kunkun. Nítorí èyí, mo máa ń lo aṣọ tí mo bá fẹ́ sùn láti fi búra.

Se mo máa n wo fìlà? Rara mi ki n wọ fìlà mi kì n wọ fìlà, mi ò jẹ́ ènikàn tó, mo jẹ́ ènikàn tí kò kúndùn fìlà ní wíwọ̀. Mi kì í wọ fìlà níbí tí ń wù ọmọ. Kódà àwọn aṣọ tí mo ní tó jẹ́ aṣọ ìnáwó tí ó jẹ́ pé mo gbọdọ̀ wọ fìlà sí, mi kì í wọ pẹ̀lú fìlà torí mi ò ní fìlà kankan. Mo jẹ́ nǹkan tí mi ò nífẹ́ fìlà, tí mi ò sì kún dùn wiwọ fìlà pẹ̀lú. Mo máa ń fẹ́ kí n fi orí mi sílẹ̀ bí ó ṣe wà kí n sì ṣe irun mi, kí n sì ṣẹ́ rá mi lóge láì wọ fìlà. Fìlà jẹ́ ǹkan tí mi ò gbà tí mo gba ti ẹ, mi kì í sọ̀, nítorí èyí mi kì í wọ fìlà.

Ṣe o mọ bí a ti ń ṣe oúnjẹ? Ìbẹ̀rẹ̀ gidi ni ìbẹ̀rẹ̀ yí, mo mọ bí a ṣe ń ṣe oúnjẹ, paapa julọ nípa oúnjẹ tí a mọ sí oúnjẹ ekele, òkèlè, nilẹ kaaro ojire, oúnjẹ sísè, ó jẹ́ ǹkan tí a kín fi ń ṣeré, tí gbogbo ọmọdé àti àgbà tí wọn sì mọ́n kọ'ra wọn bí wọ́n ṣe ń ṣe oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ ló wà nilẹ kaaro ojire, ṣùgbọ́n má daako oúnjẹ ẹyọkan, èyí tí mo fẹ́ràn jù láti ma ṣe, tí mo sì kẹ, tí mo sì máa ń jẹ gidi gan, ọun náà ni, ọun náà ni ẹ̀fọ́ rirọ. Ẹ̀fọ́ rirọ jẹ oun tí mo nifẹ sí, paapa julọ ẹ̀fọ́ yanrin, ẹ̀fọ́ yanrin jẹ ẹ̀fọ́ àwọn àgbà, tí ìgbà tí mo sì lọ sí abúlé lọdo àwọn, àwọn àgbàlagbà, òun tí wọ́n fi ṣe mi ní àlejò nìyẹn, tí mo sì kọ bí wọ́n ṣe ń ṣe, tó sì dùn ni, bí a ṣe, bí a ṣe lè sọ pé ǹkan dùn, ní iwọnba tirẹ. Ẹ̀fọ́ rirọ jẹ ǹkan tí mo nifẹ sí, ti mo sì mọ bí a ṣe ń ṣe, nítorí èyí, mo mọ bí a ṣe ń ṣe oúnjẹ gidigidi.

Wákàtí mélòó ni mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Àhá! Wákàtí tí mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́, òní náà ni àárọ̀. Kò sì pé ìṣẹ́jú márùn-ún ni mo fi máa ń wò láti lè wora mi bóyá mo múra dáadáa àbí mi ò múra dáadáa, bóyá nǹkan wà tí ó yẹ kí n fi kún, tàbí nǹkan wà tí ó yẹ kí n yọ kúrò. Nítorí èyí, wákàtí tí mo fi máa ń lò kò pé wákàtí tí mo fi máa ń lo ojú ìbòjú. Bí i ìṣẹ́jú márùn-ún ni mo máa sọ pé mo máa ń lò láti lè wora mi àti láti lè wo, kò sì ní iye ìgbà tí mo fi máa ń wò lójúmọ́. Ní di ẹyí, paapa júlọ, mo máa ń wò ní àárọ̀ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ mi.

Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream o náà ni adùn vanilla. Vanilla jẹ́ nǹkan tí mo fẹ́ràn tí mo sì máa fẹ́ ra tí mo bá ti rí pé ice cream tí mo fẹ́ rà ó ní vanilla nínú. Vanilla jẹ́ nǹkan tí ó máa ń mú inú mi dùn, ó sì máa ń mú mi láti máa tún mú ice cream mi ṣíì lọ. Mo nífẹ̀ẹ́ adùn vanilla gan-an gidi gidi gan, torí ohun tí mo nífẹ̀ẹ́ nínú ice cream, òun náà ni ìyẹn. Adùn vanilla jẹ́ ǹkan tí mi kì í fi í ṣeré tí mo bá rí ice cream tó bá ní adùn vanilla. Adùn vanilla jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, tí mo sì máa ń wà á ká kàkiri nínú ice cream. Ètò sí adùn vanilla, mi ò nífẹ̀ẹ́ adùn mìíràn nínú ice cream.

Ṣé mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi? Ìmúdójúìwọ̀n software jẹ́ ohun kan tí gbogbo ènìyàn gbọdọ̀ máa ṣe. Ẹni tí ó bá ní ẹ̀rọ ayárabíàṣá, mo ní ìfẹ́ sí láti máa ṣe ní òrékòré. Nígbà tí mo bá tan ayárabíàṣá mi tí mo bá rí pé àwọn software tí ó wà ní orí rẹ̀ kò dara tó, wọ́n ò ṣiṣẹ́ tó tàbí ohun mìíràn, ohun tuntun mìíràn tun ti jáde, mo máa lọ sí ibi tí wọ́n ti ń browse, tàa mo si cafe láti lọ ṣe ìmojuto awon software mi láti jẹ́ kí wọ́n wà níi ní pípé àti ní tuntun bí a ṣe, bí mo ṣe ń ṣe àwọn software tó wà ní orí ẹ̀rọ ayárabíàṣá mi tí mo mọ̀ sí kọ̀m̀pútà niyen.

Ṣé mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata, tó ní ata gidi gan. Àn, bá pàjùlọ oúnjẹ ta mọ̀ sí grill níbí chicken ètò bá ní ata tí wón bá, tí wón bá dín dáadáa, tí wón sì fi ata tán, fi ọ̀pọ̀lọpọ̀ ata sí lórí. Mo nífẹ̀ẹ́ láti máa jẹ dáradára. Oúnjẹ tó ní ata jẹ́ nǹkan tí ó máa ń mú inú mi dùn, tó sì máa ń mú inú mi kún nígbà tí mo bá jẹ tán torí ata jẹ́ nǹkan tí ó dára ní àwùjọ àríyàn fún, pápàjùlọ àwọn ọmọ ọmọ ọmọkùnrin nílò láti jẹ ata fún ǹkan ọmọkùnrin rẹ̀ láti le ṣiṣẹ́ dáradára.

Kí ni mo máa ń jẹ ní òwúrọ̀? Ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀, òun náà ni tíì àti búrẹ́dì. Ìgbà mìíràn mo máa ń jẹ ráìsì tí mo bá tètè jí láti se. Sugbon ohun tó yára jù láti se, òun náà ni tíì àti búrẹ́dì. Ohun ni mo fẹ́ràn láti máa, láti máa jẹ ní òwúrọ̀ kí n tó lọ ibi iṣẹ́ tàbí ì lọ ibòmíràn tí mo bá, tí n ba jí. Nígbà tí mo bá jí tán, mo máa gbé omi kaná, mo sì máa já tíì mi àti ṣúgà àti àwọn ǹkan mìíràn sínú kọ́ọ̀pù àti síbí mo sì máa ro pò, mo máa da omi gbóná yẹn sí, mo sì máa gé búrẹ́dì mi, mo sì máa là á, mo máa fi butter si i. Ìgbà mìíràn mo máa dín ẹ̀yin si i bí ówo bá ṣe wà. Mo si maa, mo sì máa jẹun, inú mi sì máa dùn. Nígbà náà tí, tí inú mi bá sì bẹ̀rẹ̀ sí ní máa lọ sí ibi iṣẹ́ mi. Tíì àti búrẹ́dì n mo fẹ́ràn jù.

Ṣé mo máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ìbẹ́, ìbọwọ́. Mo máa ń wọ ìbọwọ́ nígbà òtútù. Tí òtútù bá mú èèyàn, mo máa nílò láti wọ ìbọwọ́. Kódà mo ní ìbọwọ́ bí mẹ́ta tí mo máa ń yá, mo máa ń pàrọ̀ síra wọn. Ni àsìkò yìí tí ọyẹ́ mú, ìbọwọ́ jẹ́ ǹkan tí mo máa ń wọ̀ láti lè dáàbò bo ọwọ́ mi fún òtútù àti fún ǹkan tó lè pa mi lára. Ìbọwọ́ jẹ́ ǹkan tí mo ní tí mo sì máa ń lò nígbà tí òtútù bá mú. Tàbí tí mo bá dé ibi iṣẹ́ tó nílò láti ṣe ní, ní ìgbà mìíràn tó nílò, tó ní ewu dáni tí ko fẹ́ kí ǹkan pa ara ọwọ́ mi lára, mo máa wọ ìbọwọ́ mi láti lè dáàbò bo ọwọ́ mi. Nítorí èyí, mo nífẹ̀ẹ́ láti máa wọ ìbọwọ́ gidi gan.

Kí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sun? Ohun tí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sun, òun náà ni ṣòkòtò penpen àti ẹwù penpen èyí tó máa jẹ́ kí ilé, tí ó máa jẹ́ kí ilé free lórí ibùsùn mi. Ṣòkòtò yìí máa jẹ́ èyí tó máa fẹ̀, tí kò sì ṣe èyí tó máa ní belt. Bẹ́ẹ̀ ni, ẹwù yen máa jẹ́ èyí tó máa fẹ̀ díẹ̀, tí kò nì ṣe èyí tó máa jẹ́ kí ara mi kó fún. Mo ṣi máa ri pé gbogbo ẹ̀ ló mon tónítóní torí ìlera lọ̀rọ̀. Àwọn aṣọ yìí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sun láti le sun orun àlàáfíà, orun àlàáfíà àti ayọ̀.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń sáré. Mo máa ń sáré nígbà tí mo wà ní sókò. Ni ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ mẹ́wàá a máa ń ṣe inter house sport. Nítorí èyí, mo jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń sáré. Mo sì máa ń sáré ṣe idàràya ní òwúrọ̀ nígbà mí tí àyè bá yọ. Idàràya jẹ́ ǹkan tí ó máa ń fún ara lókun, ó sì máa ń jẹ́ kí ara jí pépé. Nítorí èyí, mo fẹ́ràn láti máa sáré. Nígbà tí yí, ó bá yọ, nígbà tí ó bá yọ tí mo bá fẹ́ ṣe ìdárayá lẹ́nu yà, mo ní gbọdọ̀ láti máa sáré ìdí.

Nígbà wo ni mo kẹ́yìn sunkún? Ni ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún, oṣù kẹfà, ọjọ́ kẹtàlá, oṣù kẹfà, ọdún 2020. Ọjọ́ náà ni bàbá tó bí mi jáde láyé. Ìgbà yẹn náà ni mo sunkún kányìn. Torí bàbá tí ó jáde láyé jẹ́ bàbá tó dára sí mi, tí mo sì fẹ́ràn rẹ̀, tí mi ò sì fẹ́ kí ikú kó mú u lọ, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ju wa lọ. Ojọ kẹtàlá, oṣù kẹfà, ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún ni Bàbá mi John, engineer John olawuye. To ń fi ayé sílẹ̀, tó sì dágbére fún àwọn tí a wà ní inú rẹ̀ láti máa ṣe ilé ayé lọ. Nítorí èyí, ọjọ́ ló kányìn tí mo sunkún.

Nígbà wo ni mo keyìn lọ sí ibi orin? Ìgbà tí mo keyìn lọ sí ibi orin, ah o náà ni ọdún tó lọ tí mo keyìn lọ sí ibi orin ti a ní tà mọ̀ sí concert. Àwọn orin tí àwọn oríṣíríṣì, àwọn òṣèré tí wọ́n ń kọrin, tó máa wá láti oríṣíriṣì láti wá kọrin fún àwọn èyàn láti dá àwọn èyàn lára yá. Ọdún yí tó dé ọdún tó lọ ní àsìkò December tí à ń gbẹ́nu lé ọdún Kérésìmesì. Ọjọ́ náà ni ló keyin tí mo ti lọ sí ibi orin láti lọ gbọ́ oríṣìríṣí orin tí wọ́n ní àti láti lọ ṣe àjọyọ̀ ọdún Kérésìmesì ní ìgbà náà.

Báwo mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ọgbọ́n àti pẹ̀lú ìfẹ́ torí àwọn òṣìṣẹ́ ènìyàn náà ni wọ́n. Èèyàn gbọ́dọ̀ darí wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ torí Ọlọ́run ló dá wọn náà. Torí pé wọ́n jẹ́ òṣìṣẹ́ mi, kò ní pé kí n máa ṣe wọ́n baṣubaṣu tàbí kí n máa ń fi ohun tí ò da tàbí ẹ̀gbin láti fi lọ̀ wọ́n. Mo nílò lọ láti tọ́jú wọn gidigidi gan-an gẹ́gẹ́ bí mo ṣe tọ́jú ara mi láti lè jẹ́ kí iṣẹ́ ẹ wọn kó lọ geere, kó má sì ṣì í kéṣùnú tàbí ìmẹ́lẹ́ tàbí ohun ìjà nípa tí a bá ń ṣiṣẹ́. Nítorí èyí, mo nífẹ̀ẹ́ àwọn òṣìṣẹ́ mi mo sì máa ń darí wọn pẹ̀lú ìfẹ́ àti ìrẹ̀lẹ̀ àti sùúrù.

Báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nípasẹ̀ pípè wọ́n láti orí fóònù tàbí tí sì fi àtẹ̀jísẹ́ ránṣẹ́ sí wọn, tí a mọ̀ sí text message. Pápá jù lọ, láti fi bá wọn sọ̀rọ̀ lórí ọjà tí a fẹ́ jọ tà tàbí tí a fẹ́ jọ rà. Àwọn oníbàárà mi jẹ́ nǹkan tí mi kì í fi ṣeré, tí mo sì máa ń pe èyí tó bá yẹ kí n pe láti orí ago mi. Tí ó bá sí èyi tí mi ò bá ní nọ́mbà rẹ̀ lọ́wọ́, mo sì máa fi àtẹ̀jísẹ́ ránṣẹ́ sí gbogbo wọn láti lè kí wọn àti láti lè fún wọn ní ìṣetí fún iṣẹ́ àti ọjà tí mò ń tà.

Ṣé mo máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lórí WhatsApp tàbí orí Skype tàbí orí Instagram àbí orí Facebook gan-an pẹ̀lú. Mo máa ń ṣe ìpè orí fídíò dá gidi gan-an tí mo bá ń bá ènìyàn sọ̀rọ̀ tàbí ẹni ti mo bá ti ri tipẹ tàbí ẹni tó bá jẹ́ ojúlùmọ̀ tí mo ṣì fẹ́ rí, mo máa ṣe ìpè orí fídíò sí láti lè mọ ibi tó bá wà láti lè rí ẹni náà. Tí mo bá sì ṣe sí i, mo máa, mo máa gbé ojú mi síbi camera láti lè jẹ́ kí ẹni náà rí mi, èmi náà sì máa rí ẹni náà tí mo ń pè láti orí fídíò. Eyi tí mo máa ń lò jù óun náà ni WhatsApp fídíò tí mo sì máa ń ṣe ìpè láti rí àwọn ènìyàn dáradára.

Ṣé mo mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkókò? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ ìrànwọ́ àkókò. Ìrànwọ́ àkókò, ó jẹ́ ohun kan tí ènìyàn gbọ́dọ̀ máa mọ̀, tí kí àwọn ènìyàn sì kọ́ni ara sí. Ìrànwọ́ àkókò jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ níbi iṣẹ́ tàbí ní ibòmíràn. Mo máa ń ṣe ìrànwọ́ àkókò láti lè ran àwọn ènìyàn lọ́wọ́ àti láti lè dá àwọn ènìyàn lóhùn ní bo ṣe yẹ àti bo ṣe tọ́.

Ṣé owó tí mò ń gbà ṣé ó dára tó? Mi ò lè sọ pé owó tí mò ń gbà dára tó ṣùgbọ́n mo máa sọ pé ó dára díẹ̀. Torí owó tí mò ń gbà kì í ṣe iṣẹ́ tí mò ń ṣe ni owó tí mò ń gbà. Tí mo bá fẹ́ wo owó tí mò ń gbà ó kéré sí iṣẹ́ tí mò ń ṣe. Toríṣẹ́ àwa naa mo ń bi iṣẹ́ tteacher tí a mọ̀ sí olùkọ́ ni iṣẹ́ olùkọ́. Ó jẹ́ iṣẹ́ kan tí ó dára tí ó sì máa ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ fún ọjọ́ ọ̀la láti lè gbaradì fún ọjọ́ ọ̀la. Iṣẹ́, iṣẹ́ ṣíṣe orí àti owó tí mò ń gbà ó yàtọ̀ síra won gbege dé. Mi ò lè sọ wípé iṣẹ́, iṣẹ́ tí mò ń ṣe yìí òun ni ó da, òun ló fún mi ní owó yìí tí bá sì máa sọ bẹ́ẹ̀ mo máa ní iṣẹ́ tí mò ń, owó tí mò ń gbà ó kéré sí iṣẹ́ tí mò ń ṣe.

Ṣé mò ń wọ gíláàsì? Bẹ́ẹ̀ ni mò ń wọ gíláàsì. Mò ń wọ gíláàsì láti fi le kàwé àti láti fi rí, ríran dáadáa, pàápàá jùlọ tí òòrùn bá mú. Òòrùn jẹ́ ǹkan tí ó máa ń wọ inú ojú mi, tí tàbí iná tó bá ti tán yirinyirin, ó máa ń wọ inú ojú mi, tí kò fi jẹ́ kí n máa kí n ríran dáadáa. Torí ẹ ni mò fi ń lọ, mò fi ń lo gíláàsì. Mo máa ń lo gíláàsì láti-- mo ti bẹ̀rẹ̀ sí ní lo gíláàsì ń ṣin, mo ti máa ń lo o tí n lọ bí ọdún kan ààbọ̀ tí mò ti ń lo gíláàsì, ìyẹn tá mò ń ṣi recommended glass. Gíláàsì yìí jẹ́ gíláàsì tí mò ń fi ka ìwé, tí mò sì máa ń fi ríran dáadáa.

Oṣù wo nínú ọdún wo ni mo fẹ́ràn jù? Oṣù ti nínú ọdún tí mo fẹ́ràn jù ohun náà ni oṣù September, tí ó jẹ́ oṣù tí wọ́n bí mi. Oṣù September jẹ́ oṣù kẹsàn-án nínú gbogbo ọdún, oṣù tó dára ni tí ó ṣépè lọ́pọ̀lọ́pọ̀. Oṣù September jẹ́ oṣù kan tí mo nífẹ̀ẹ́ sí jù lọ, tí mo sì máa, tí mo sì máa rí gẹ́gẹ́ bí i oṣù gidi tí a lè fi, tí a lè fi yàn gan-an. Torí oṣù yìí jẹ́ oṣù tí mo máa ń ṣe ọjọ́ ìbí mi. Ìyẹn oṣù, oṣù kẹsàn-án, ọjọ́ kejì oṣù kẹsàn-án. Nítorí èyí, oṣù September jẹ́ oṣù kan tí mo fẹ́ràn jù tí mi ò sì tí mi ò sì kí n gbàgbé.

Mo máa ń rántí àwọn adehùn mi nípa fí fi gègé àti tàkàtà láti kọ adehùn mi lẹ̀. Mo bá ṣe adehùn fún ènìyàn, mo máa kọ ó sílẹ̀ tí kò bá sì ṣe gègé àti tàkàtà láti kọ ó sílẹ̀ ní àsìkò tí mo bá ṣe adehùn, mo máa kọ ọ́ sí orí fóònù mi tàbí kí n record rẹ̀ gẹ́gẹ́ bí òun sí orí fóònù mi tí màá sì máa play rẹ̀ ní ọ̀rẹ́ kọ̀rẹ́ kí ń má baà gbàgbé. Tí kò bá sí gbogbo ohun tí mo dá rúkọ yìí, mo máa fi, mo máa fi àmì sí ibi kalẹ́ńdà mi láti lè kọ orúkọ ẹni náà tàbí irú adehùn tí mo bá ṣe kí wọ́n bá kan, wọ́n bá disappoint ẹni tí mo bá bá ṣe adehùn.

Ṣé mo máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Àkókò tí a bá fún mi láti dé ní ibi iṣẹ́ tàbí láti dé ní ibi nǹkan tí èmi àti ènìyàn bá jọ ṣ'àdéhùn sí, mo máa ń dé ní àkókò. Mo máa ń kì í fẹ́ kí, kí n dé ní àkókò tí ó bá jẹ́ kọjá sí àdéhùn tí èmi àti ènìyàn bá jọ sọ. Nítorí ìwà ọmọlúàbí ni kí ènìyàn dé ní àkókò ìgbà tí ènìyàn bá jọ dá. Tó bá jẹ́ bí i ago méji tàbí ago mẹ́ta ni a jọ ṣ'àdéhùn sí, kí ènìyàn tí dé ní, kó tó dé ìgbà yẹn, kò lè bá à bá òun tí, àwọn àdéhùn tí èèyàn ṣe, kó má dàbí ìgbà tí èèyàn ò bíkítà tàbí èèyàn ò jẹ́ ènìyàn kìn-ín-ní.

Ṣé mo máa kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ mi pẹ̀lú gègé àti tàkàdá láti kọ ìwé tí ó bá yẹ kí n kọ àbí ohun mìíràn tó bá yẹ kí n kọ. Mo nífẹ̀ẹ́ sí láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ ní dára ní gidi gàn torí ìwé kíkọ jẹ́ ohun kan tí a fi le dá ọ̀jọ̀gbọ́n yàtọ̀ sí ẹni tí kò ní òre ọ̀fẹ́ láti kà iwé lọ.

Ṣé mo máa ń fi aṣọ ìbora bo ara tí mo bá ń sùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi aṣọ ìbora, mo máa ń lo aṣọ ìbora tí mo bá ti fẹ́ sùn. Torí aṣọ ìbora ó jẹ́ aṣọ tí a máa ń fi ń sùn tí a bá ti tẹ́bẹ́ẹ̀díwa tán tí a bá fẹ́ lọ sùn. A máa fi ìbora torí ohun kan tàbí ohun mìíràn. Aṣọ ìbora dára púpọ̀ láti máa lò, pàápàá jùlọ nípa tí a fẹ́fẹ́ bá ń fẹ́ tí a mọ̀ sí àsìkò ọyẹ́ tí a wáyi. Wọ́n ń lo aṣọ ìbora gidi gan láti lè bo ara torí òtútù àti torí àwọn nǹkan mìíràn.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lọ rí ní ìgbà tí ẹni tí mo ń bá ṣiṣẹ́ ó nílò láti lọ sí ibi kan, ṣùgbọ́n nípa ìdí kan àbí méjì kò lè lọ mọ́. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yìí ni ó bá rán mi láti pé kí n lọ. Ìgbà tí àkókò ṣe ń lọ tó dàbí ẹni pé mi ò mọ ibi lè dé bẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní sáré, bẹ́ẹ̀ ni mo wọ ọkọ̀. Ọkọ̀ á dábẹ́ ni pé ó ń yọ bí i ìgbín. Mo nílò láti bọ́lẹ̀ láti inú ọkò náà láti lè wọ ọ̀kadà láti lè dé ibi tí ọ̀gá mi yìí tó rán mi láti dé. Ìgbà tí mo dé bẹ̀, mo dé bẹ̀ nígbà tí aago ti kọjá. Mo sì ń lààgùǹ mo sì ń mi lọ́wọ́lẹ́ láti lè mọ ohun kan tí ọ̀gá ní pé kí n ṣe níbi bẹ̀. Ìgbà tí mo máa dé ibi tí mo dé bẹ̀ ti wọn, mo rí àwọn ènìyàn tó ń le jókòó tí wọ́n sì ń retí pé kí ọ̀gá mi dé. Ṣùgbọ́n ní ìyàlẹ́nú wọn, ọ̀gá mi kò lọ, èmi ni mo lọ. Ó sì ti pé wọ́n pé mo ń bọ̀.

Yàrá wo ló wà nínú ilé mi tí mo fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ọ ní yàrá pálọ̀ èyí tí aga àti TV àti àwọn ǹkan òǹkàwé àti àwọn ǹkan mìíràn wà. Yàrá yìí jẹ́ òkè yàrá tí mo ti mọ̀ n ní ìmọ̀, tí mo ti mọ̀ n mú inu ara mi dùn. Nígbà tí mo bá ń wo TV tàbí ìròyìn mi lórí tí ẹ̀rọ TV mi tàbí tí mo bá ṣe jókòó tí mo ń ṣe àjiró nípasẹ̀ ilé ayé tàbí ohun mìíràn nípa ìṣe, bí iṣẹ́ ti máa tẹ̀síwájú tàbí ka ìwé nípa ohun tí mi ò mọ̀ láti lè mọ̀ si. Yàrá yìí ló jẹ́ yàrá tí mo fẹ́ràn jù. Ó náá ní yàrá sitting room tí a mọ̀ sí parlour tí mo fẹ́ràn jù.

Ṣé mo máa ń pa àwọn fáìlì mi pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa fáìlì mi pamọ́ torí àwọn nǹkan tó wà nínú fáìlì jẹ́ ǹkan gbòógì. Ó jẹ́ gbogbo àṣeyọrí èyí tí ènìyàn ti ṣe ní ilẹ̀ ayé, ó sì jẹ́ àwọn nǹkan tí ènìyàn ò gbọ́dọ̀ mú ṣeré, tí ènìyàn gbọ́dọ̀ tọ́jú dáradára, tí ènìyàn sì gbọ́dọ̀ fi pamọ́ kó má ba sọnù, tàbí kó má ba bọ́ sí àwọn àlo ki'lóun kígbe. Pápá juló Ẹni tí ó bá ní ohun kan bí i méjì bí i méjì tí Ọlọ́run ṣe fún, tó sì ní àwọn dọ́kúmẹ́ǹtì tó ṣe pàtàkì sì, ó máa fi sínú fáìlì, tí ó sì máa fi fáìlì yẹn pamọ́. Nígbà tí ó bá, tó bá fẹ́ lò ó, ó sì máa lọ mú níbi tí ó fi sí. Ó dára kí ẹ máa fi fáìlì rẹ pamọ́ dáradára torí àwọn nǹkan tí ó wà níbẹ̀.

Iṣẹ́ ọ̀fẹ́, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dára dára, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ pàápàá julo fún ọ̀gá tí mo ń bá ṣiṣẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ ò jẹ́ nǹkan gbólógun ṣùgbọ́n àwọn ènìyàn máa ń rò bii iṣẹ́ ọ̀fẹ́ bí ìgbà tí wọ́n mú yàn dẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀fẹ́ ni ènìyàn máa ń ṣe láti lè ní àjọṣọ kú àti àjọṣọ yé nípa ẹni t'eyàn báa ń bá ṣe e. Iṣẹ́ ọ̀fẹ́ mi máa ń ṣíná fún yàn, ó sì máa ń la ọ̀nà, ó sì máa ń fi ẹni mọ̀nà nígbà mìíràn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n ò mọ ìdí èyí. Bẹ́ẹ̀ sì ni tó bá jọ, mo iṣẹ́ ọ̀fẹ́ wọn máa máa ṣáṣẹyìn. Èmi ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ tí mo sì ń rí èrè rẹ̀ tó ní àárọ̀ ẹ.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn èrò ìlera, àwọn èrò ìlera tó jẹ́ bí àwọn nǹkan tí ó máa ń mú ìlera bá ènìyàn. Tí ènìyàn bá ní nǹkan méjì nínú àgọ́ ara tó ń dá yàn láàmú, àwọn kíni yìí ni èèyàn máa ń mu láti lè jẹ́ kí ọkàn èèyàn kó bá le, láti lè jẹ́ kí gbogbo àìsàn àti ìkókó kúrò nínú àgọ́ ara, láti lè fún ẹni ní ìwòsàn, láti lè ṣiṣẹ́ àti láti lè gbégbe aye tó rọrùn. Torí ẹ, nítorí náà mo máa ń mu àwọn èrò àìs, àwọn èrò ìlera tí mo máa ń mu gẹ́gẹ́ bí ohun tí mo fi máa ń ṣe àwọn ohun ọmọ, ohun agbára.

Irú àwọn ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn náà ni àwọn ẹ̀bùn tí a pè ní flower láti lè fún àwọn olólùfẹ́ méjì tàbí olólùfẹ́ mi. Mo nífẹ̀ẹ́ láti máa ra ẹ̀bùn fún àwọn ènìyàn, fún ì-àjọyọ̀ àti fún àwọn nǹkan mìíràn. Àwọn olólùfẹ́ méjì tí èèyàn bá rí, èèyàn máa fún wọn ní flower àti àwọn nǹkan mèremère àtàwọn nǹkan tó bí i dòdò te òdòdó tí ó máa mú ìfẹ́ wọn ko gboòrò si ní gidi gan.

Nígbà wo ni mo máa ń gé irun mi? Ìgbà tí mo máa ń gé irun orí mi, ìgbà tí ó bá ti kún fún bí ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ kejìkejì ni mo máa ń gé irun rí mi. Láàárín oṣù kan, mo máa gé irun ní ẹ̀ẹ̀mejì ní à-- ní ọ̀dọ̀ ẹni tí ó mọ̀ bá ni gé. Bíi iru ana, mo sì gé irun mi ní ọ̀dọ̀ rẹ̀ láti lè wò ó bí àti lè fi dun wò ó ní ojú àti ní ara àti ní ibi gbogbo. Irun, irun ṣíṣe jẹ́ ǹkan tí ènìyàn o gbọdọ̀ fojú tẹ́mbẹ́lú tó sì máa ń mú ẹwà àti iyi ba ni tí ènìyàn bá ṣe irun rẹ̀ ní bóò ṣe yẹ àti bóò ṣe tọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn tí a mọ̀ sí máíkrófónù nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní ibi gíga. Níbi tí àwọn ènìyàn tí pọ̀ tí wọn ò lè gbọ́ nǹkan tí mò ń sọ tí mo bá lo ohùn mi. Mo máa ń lo ẹ̀rọ yìí, ẹ̀rọ yìí láti lè, láti lè jẹ́ kí ohùn mi kó gbòòrò sí ibi tó yẹ kó dé, pàápàá jùlọ tí mo bá lọ sí ilé ìjọsìn láti ka bíbélì tàbí láti kọ ohùn nǹkan bíì tẹ́stímónì àti àwọn ẹ̀rí àwọn ènìyàn. Ohun ẹ̀rọ yìí ni mò ń máa ń lò láti lè jẹ́ kí ohùn mi kó dé ọ̀dọ̀ àwọn ènìyàn tó yẹ kó dé àsìjò yẹn. Àwọn ènìyàn tó ń lọ láti lè gbọ́ ohun tí mò ń sọ dáradára. Ohun ẹ̀rọ yìí ló ń jẹ́ kí ohùn èèyàn máa lọ gééré tó sì máa lọ jìnnà sí awon ibi tí ó yẹ kó dé.

Iṣẹ́ ọjọ́ iwájú, àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú, ó jẹ́ ǹkan tí, à, mo nífẹ̀ẹ́ sí láti máa rò ó. Nígbà tí èmi nìkan bá dà wàá, mo nífẹ̀ẹ́ láti máa rò àwọn iṣẹ́ yìí láti lè mọ àwọn akanṣe iṣẹ́ tó yẹ kí èèyàn ṣe láti lè ní ìtàn rere tí èèyàn bá fi ilé ayé sílẹ̀ tàn. Nítorí kò sí ẹni tó máa jọ nínú ilé ayé, kò sí pé èèyàn ṣe pẹ́ títí tó èèyàn sì máa lọ ní ọjọ́ kan náà ni. Nítorí èyí àwọn èrò fún ìtẹ̀síwájú àti ìyè ọjọ́ iwájú, ó jẹ́ ǹkan gbòógì tí mo máa ń fi ọkàn sí, tí mo kì í fi ṣeré lọ́pọ̀lọpọ̀, tí mo sì máa ń fi ọkàn ṣe iṣẹ́ náà tí mo bá ṣe kọwé àti bí mo bá ṣe la sílẹ̀. Mo nífẹ̀ẹ́ láti máa rò èrò rere síra mi àti fún àwọn tó wà ní àyíká mi fún ayé, fún ìgbádùn ayé ẹnì kọ̀ọ̀kan àti ara wa.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdúnadúrà? Ìdúnadúrà jẹ́ ohun kan tí èèyàn gbọdọ̀ fi tọkàntọkàn àti gbogbo ọkàn rẹ àti gbogbo ìṣe rẹ̀ láti lè ṣe dáradára. Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà, mo máa ń ṣe ìdúnadúrà ní ojúkòrójú tàbí lórí fóònù tàbí lórí ayára bí àsá, ẹ̀rọ ayára bí àsá tí a máa ń ṣe kọ̀m̀pútà. Ṣùgbọ́n ojúkòrójú ló fẹ́, ló gbé, ló dára jù láti máa ṣe. Sí èmi àti oníbàrá mi tí a máa ń ríra wa láti lè sọ̀rọ̀, láti lè sọ ohun tí ó bá wà nínú rẹ̀, tèmi náà sì sọ temi ta si fi ìbi ati àigbo ètò rọ̀ sí ibi tó dára. Tàbí tí ẹni náà bá sì wà ní ọ̀nà jíji bóyá bí ọ̀kẹ́ òkun, mo máa ń lo ayára ẹ̀rọ ayára bí àsá tí a sì máa ń ṣe fídíò tàbí ká ṣe voice note sí ara wa láti lè kpe ara wa lórí fóònù tí a lè mọ̀ bí a sì fẹ́ ṣe ohun tó wà ní àárín àwa méjèèjì kó máa yọrí sí rere.

Ìgbà mélòó ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ tí mi ò bá ṣìká, màá ma wo ojú àwòrán ní ojoojúmọ́ ní ẹ̀ẹ̀mẹwà lọjúmọ́. Mo máa ń wo ojú àwòrán mi ní ẹ̀ẹ̀mẹwà lọjúmọ́. Ìgbà mìíràn ó sì máa ń ju ẹ̀ẹ̀mẹwà lọ. Ṣùgbọ́n tó ṣe pàtàkì jùlọ ni pé, àwòrán jẹ́ ǹkan tí a fi máa ń wo ojú ènìyàn. Bóyá òun ní ǹkan tí ènìyàn bá máa fi kún tàbí láti yọ kúrò tàbí láti mọ bí ènìyàn múra dáradára kí ènìyàn tó jẹ́ adisítà. Ojú àwòrán mi, màá gbà á léjò mi bí ẹ̀ẹ̀mẹwà ní ojúmọ́ kan tí mi ò bá ṣe, tí mi ò bá ṣe nọ́mbà rẹ̀ ká. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lọ, ojú àwòrán èyàn jẹ́ òbí tí èyàn tí máa ń wo oríṣìíríṣìí ohun tí èyàn ṣe nígbà tí èyàn bá n múra lọ́wọ́.

Ṣé eyín máa ń fọ́ mi? Eyín a máa fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan tí mo bá jẹ àwọn ohun àdùn, àdùn tá a mọ̀ sí sweetie ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí biscuit ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ sì ni eyín máa ń kan mi tó sì máa ń fọ́ mi. Sugbọn tí mo bá sinmi fún àwọn sweetie àti biscuit ni jijẹ, tí mo sì fo eyín mi ní ẹ̀míji lọjùmọ́, eyín fí fọ́ yẹn máa lọ láì fi ohun kankan ṣi. Torí gbogbo ìdọ̀ọ̀tí tí ó àti gbogbo àwọn kẹ́míkà tí sweetie àti biscuit bá ń kó wá tí mo ti jẹ tí mi ò fọ ẹnu mi dáadáa, òun ló máa ń fa tí eyín máa kan mi. Tàbí nígbà mẹ́ta tí mo bá ní àwọn nǹkan tó yẹ kí n jẹ tí mi ò jẹ, ohun tí wọn mú eyín kó máa fọ́ mi nìyẹn.

Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní ọ̀sán bí ó bá ṣe wù mí láti jẹ. Ṣugbọn oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ ní ọ̀wọ̀ ọ̀sán, òun náà ni òkèlè tí a mọ̀ sí swallow. Òkèlè oríṣiríṣi irú òkèlè ló wà, ṣùgbọ́n èmi fẹ́ láti máa jẹ bi iyán ní àsìkò tí iṣu bá wà, iyán àti ọbẹ̀ Òsíkí àti ẹran kọ̀ńdó tí a lè fi gún ọsán. Mo nífẹ̀ẹ́ láti máa jẹ ohun òkèlè ní ọ̀sán. Ìgbà mìíràn tí kò bá wù mí jẹ, mo máa ń jẹ ìrẹsì àti ẹ̀wà láti le fún ara mi ní okun. Oríṣiríṣi nǹkan ni mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán, but eyi ti mo fẹ́ràn jùlọ, òun náà ni oúnjẹ òkèlè tí a mọ̀ sí iyán àti ọbẹ̀ òsíkí àti ẹran.

Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún, ọ̀nà ni ọjọ́ mo ní bí oṣù kan fún ìsinmi ọdọọdún. Tí ó bá di ìparí ọdún tí mo bá fẹ́ sinmi, mo máa sinmi ọ̀sẹ̀ méjì. Tó bá sì di ọdún bá pín sí méjì, mo máa sinmi ọ̀sẹ̀ méjì náà láti má fi ṣe ǹkankan, láti má jẹun, kí n máa sùn, kí n sì má jẹ, kí n sì máa gbádùn ayé mi. Nítorí kò sí ohun mìíràn tí èèyàn wá ṣe ní ayé, ju gbékèyìn ṣíṣe kó jẹun, kó sì mu, kó sì sùn, kó gbádùn ara rẹ̀ lọ.

Àwọn app tí mo máa ń lò jù, òun náà ni WhatsApp àti Opera mini, ehn browser, Chrome browser. Mo máa ń lo Chrome browser láti lè ṣe ohun kan tí mo bá fẹ́ ṣe tàbí wo nǹkan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára. Chrome browser jẹ́ ohun kan tí mo máa ń lò láti fi browse internet. Mo sì máa ń lo Facebook Messenger àti WhatsApp. Mo máa ń lo Facebook Messenger láti lè ṣe ìpolówó ọjà àti láti lè bá àwọn ènìyàn mi sọ̀rọ̀ àti àwọn ọ̀rẹ́. Mo sì máa ń lo WhatsApp láti lè bá àwọn èèyàn sọ̀rọ̀ àti láti lè bá àwọn olùròjà náà sọ̀rọ̀. Nínú ti iyé yìí, mo ní oríṣiríṣi àwọn app lórí fóònù mi. Mo sì ní bí eNote tí mo máa ń kọ nǹkan sí tó jẹ́ bí Prize àbí àwọn nǹkan kan. Mo sì ní bí, ah mo sì ní bí, bí àwọn app mìíràn bí Google Play tí mo ti máa ń download àwọn nǹkan tí mo máa ń lò. Mo sì oríṣiríṣi app mo ní lórí fóònù mi, ṣùgbọ́n ohun tí mo máa ń lò jù, òun náà ni Chrome browser àti WhatsApp àti Facebook.

Ọ̀nà tí mo má ọnà tí mo máa ń gbà ri dájú pé ọjà mi dára ní ọ̀nà tó jẹ́ pé mo máa wo àwọn ọjà yẹn fínnífínní lẹ́yo kọ̀ọ̀kan láti lè mọ bóyá ó kú díẹ̀ ká tó àti láti lè mọ ohun tó yẹ kí n ṣe, ohun tó yẹ kí n fi kún àti ohun tó yẹ kí n yọ kúrò. Mo máa ń mú ọjà yí ni ọ̀kúnkúndùn tí mo bá ń ṣe lọ́wọ́ tàbí tí mo bá ń ṣe àgbátẹrù rẹ̀ lọ́wọ́. Mo sì máa ń fún àwọn ènìyàn láti lè sọ ohun kan méjì àbí nǹkan kan àti méjì nípa ọjà tí mo fẹ́ fún wọn. Pá pà ṣẹ làwọn oníbàárà mi, mo máa ń gbọ́ tẹ́nu wọ́n láti lè mọ ibi tí mọ́ kù sí àti ohun tí mo máa tún ṣe láti lè kí ọjà yẹn kó dára jù bó ṣe wà tẹ́lẹ̀ lọ.

Ṣé mo jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, mo máa ń jẹ ẹran gidi gan. Èmi o ṣe ẹni tí kò jẹ ẹran. Ọlọ́run má jẹ́ árí ohun kan téèyàn ò fi ní jẹ ẹran. Mo jẹ́ ẹnìkan tó ní ìfẹ́ ẹran gidi gan, tí mo sì máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹran, ẹran ewúrẹ́ ni, ẹran màálù ni, oríṣiríṣi ẹran tí ó bá wà ní jíjẹ tí kò ṣe ti ẹnu kọ́ òun ni mo máa ń jẹ. Nítorí idi yìí, mo-- nítorí náà mo nífẹ̀ẹ́ sí ẹran ní jíjẹ. Mi kì í ṣe ẹni tí kì í jẹ ẹran.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ nípa ká fi owó pamọ́. Mo mọ̀ nípa ká fi owó pamọ́ dáradára torí owó tè ẹ̀yàn bá fi pamọ́ lónìí, ohun lo máa gbà yàn ní ọ̀la. Owó pípa mọ́ jẹ́ ó hun kan tí ènìyàn gbọ́dọ̀ máa ṣe láti lè mú ìdí ayé rọrùn. Te ẹ̀yàn bá fi owó pamọ́ ní òní, ó máa jẹ́ ǹkan te ẹ̀yan máa ná ní ọ̀la láti lè tún bí bẹ̀ ayé tó rọrùn fún ẹni náà. Ẹni tí kò bá fi owó pamọ́ tó jẹ́ alána tán kò ní mọ̀ hun tí ó fẹ́ fi, tó fẹ́ ṣe pẹ̀lú ìdí ayé rẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá ń fi owó pamọ́ dáradára, tó sì ní ohun kan tí ó fẹ́ fi owó ṣe tó ní àfojúsùn, ìle ayé rẹ̀ ma máa tẹ̀síwájú ní ni gbogbo gbà.

Ṣé mo fẹ́ràn ìrìn atẹgun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn atẹgun orí òfurufú, ṣùgbọ́n mi ò tí ì rìn ìrìn atẹgun rí. Ìrìn ọkọ̀ àti ìrìn omi àti ìrìn àwọn òmíràn, eré lùwé kọ́ ni mo máa ń rìn. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí láti rìn atẹgun lọ sí òkè òkun ní láìpẹ́ láì jìnnà. Inú mi sì ń dùn pé Ọlọ́run máa ṣe, Ọlọ́run ti ẹ diíṣẹ́, torí mo máa lọ sí òkè òkun ní àìpẹ́ láì jìnnà nínú ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n tí a wà yìí. Nítorí èyí, mo nífẹ̀ẹ́ sí láti máa rìn ìrìn atẹgun dáradára.

Ṣé mo máa ń na ara mi? Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi. Pápa julọ tí mo bá ṣiṣẹ́ tán tàbí tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí ti ara sí n ro mí, mo máa na ara mi. Mo máa ṣe àwọn ẹ́sẹ̀sàísì lọ́lọ́kan ojọ̀kan láti lè jẹ́ kí ara mi kó nà dáradára, láti má jẹ́ kí egungun mi kó sá síbi kan tí ó máa fa ara ríro àti tàbí ìjàmbá miiràn. Mo máa na ara mi tí mo bá ṣiṣẹ́ tán tàbí tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí tàbí tí mo bá dìde níbi kan tí mo rí pé mo ti jókòó jù tàbí mo ti ṣẹ́jú, màá na ara mi láti lè jẹ́ kí egun mi kó nà àti gbogbo ẹ̀yà ara mi kó ṣiṣẹ́ ko jí pépé.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ológbón nílé mi. Mo ní oríṣìíríṣìí ẹ̀rọ lọ́lọ́kan ojọ̀kan àwọn ẹ̀rọ àti àwọn èèyàn tó jẹ́ní ọlọ́gbọ́n ní ilé mi. Bíi, bíi tẹlifíṣàn, ohun ẹ̀rọ, ohun ẹ̀rọ alagbọn ni, torí èèyàn máa rí àwọn ẹ̀kọ́ kọ́ nípasẹ̀ wíwo TV tàbí wíwo news. Rédíò tasímọ̀ náà, ó jẹ́ àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, torí èèyàn máa gbọ́ ìròyìn àti àwọn ǹkan mí lórí rẹ̀ àti àwọn ǹkan mí bí kọ̀mpútà ayàrá bí àṣá tí a mọ̀ sí kọ̀mpútà. Ẹ̀yàn máa rí oríṣìíríṣìí ǹkan tó yàn ṣí tó sì máa kọ́ni lọ́gbọ́n àti àwọn ìwé lọ́lọ́kun jọ̀kan tó èèyàn máa kà lórí rẹ̀.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Ó dára fún mi láti darí àwọn ènìyàn nítorí mo jẹ́ ǹkan tí ó mọ́ darí gẹ́gẹ́ bí olù, gẹ́gẹ́ bí ẹni tí a yàn fún olùdarí. Mo jẹ́ ǹkan tí Ọlọ́run yàn láti darí àwọn ènìyàn, mo sì jẹ́ ǹkan tí ó jẹ́ orí àpèṣẹ tí gbogbo ènìyàn wọn wá ríri tán tó, tán tó lábẹ́ igi rẹ̀ láti lè rí ibùgí. Mo jẹ́ ǹkan tí Ọlọ́run ke nípa, tí Ọlọ́run kẹ́ nípa tara àti nípa tẹ̀mí, tí Ọlọ́run sì dá dáradára tó ju gbogbo ènìyàn lọ ní orílẹ̀ ayé.

Kí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ oun náà ni ìmọ̀ kọ̀m̀pútà, ìmọ̀ programming, bí a ṣe le program àwọn ẹ̀rọ ayára bí àṣá láti máa ṣe ohun tí ó bá wù yàn àti láti fi jẹ́ kí aye kó rọrùn fún àwọn tí ń lò àti àwọn tí ń lo nǹkan tó-- nǹkan kan àbí méjì nípa ẹ̀rọ ayára bí àṣá. Mo-- nǹkan tí mo fẹ́ kọ́ oun náà ni bí a ṣe le program nǹkan, bí a ṣe le ṣe eto àwọn nǹkan lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí programming. Ohun tí ó wù mí láti kọ́ ní iṣẹ́ kọ̀m̀pútà nìyẹn àti àwọn nǹkan mìíràn bí cyber security àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ní mo sì máa ń ṣe àkopọ́ fún ìrìn-àjò, mo máa ń ṣe akopọ fún ìrìn-àjò nípasẹ̀ kí n gbé, kí n tí ko gbogbo ohun tí mo fẹ́ lò ní àrọ́wọ́tó àti báàgì àti ẹwù, gbogbo àwọn aṣọ àti bàtà àti àwọn dọ́kúmẹ́ǹtì tí mo fẹ́ lò máa ti kó sílẹ̀. Màá sì bẹ̀rẹ̀ sí máa di ẹrú mi ní ẹsẹ ẹsẹ ní pẹ́lẹ̀ pẹ́lẹ̀ kùtù. Màá sì bẹ̀rẹ̀ sí máa di ẹrú mi. Mo máa ti di ẹrú mi láti alẹ́, tó bá sí di àárọ̀ ọjọ́ kejì, màá lọ, màá gba àdúrà sọ́lọ̀wù fún un, màá sì fi ìrìn-àjò yẹn le Ọlọ́run lọ́wọ́. Màá sì lọ wẹ̀, màá sì lọ múra fún ìrìn-àjò tí mò ń lọ. Gbogbo ohun tí mo nílò láti lọ níbi tí mò ń lọ, màá ti ṣètò rẹ̀ sílẹ̀ láti bí owó alẹ́ àná, bí owó alẹ́ láti lè gbé ìrìn-àjò ní ọjọ́ kejì, ní òwúrọ̀ ọjọ́ kejì, pelu.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn tó bá wà ní òkèèrè tàbí ẹni tí ó bá wà ní ìlú mìíràn sí mi bí ọ̀rẹ́ tàbí bí ẹbí, bí àwọn ojúlùmọ̀. Mo sì máa ń bá ènìyàn kọ ẹni tí kò bá lè kọ́. Mo máa ń bá ènìyàn kọ lẹ́tà lóríṣiríṣi lọ́lọ́kun ìjọ kan tó rí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fún mi ní oore-ọ̀fẹ́ láti máa kọ́. Mo sì máa ń dùn, inú mi sì máa dùn tí mo bá ń kọ lẹ́tà sí ènìyàn nípa ohùn kan mìíràn, ohun bí àyọ́, wí, ohun rere kan.

Báwo ni mo ti máa ń ṣe ètò owó iṣẹ́? Mo máa ń ṣe ètò owó iṣẹ́ nígbà tí, nípasẹ̀ fífi owó pamọ́, nípasẹ̀ fífi ètò sí àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe àti iye tí oyẹ kó jẹ́, nípa fífi ọkàn sí àwọn owó bí ó bá ṣe ń jáde àti bí ó bá ṣe ń wọlé. Mo jẹ́ ẹnìkan tí ó ní ìfọkànsìn tí ó sì máa ń, tí kò sì máa, tí kò sì náàná kúnná nípasẹ̀ tó máa ń fi owó rẹ̀ pamọ́ dáradára. Mo sì jẹ́ ẹnìkan tí ó dára púpọ̀ nípa káàṣe ètò ní owó iṣẹ́. Torí tó rí, nítorí nídìí mo máa ń fi, mo máa ń ṣètò owó iṣẹ́ mi dáradára.